Ṣé o ní ìrora nígbà tí o bá ń bá àwọn- tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mi ò kí n kò sí, kò sí ìrora kankan tí n bá ń bá àwọn èeyan sọ̀rọ̀. Àà, àlàáfíà, àlàáfíà pípé, òhun ni mo wà. Mi ò kí n kò sí níbi, kò sí ìrora kankan, kò sí ìrora kankan. Àlàáfíà dáadáa, àlàáfíà pípé, òhun ni mo wà tí n bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. À, tí ẹeyan ba tí i ní, problem nǹkan tí wọ́n ń pè ní problem, tí ẹeyan ba n bá eeyàn sọ̀rọ̀, ó mean, o mean pe ènì yen nílò láti lọ rí dókítà. Àmọ́ émí ò ní problem kankan lágo ara mi tí n bàá bá eeyàn sọ̀rọ̀. Kò sí problem. Gbogbo, gbogbo ara mi ló ń ṣiṣẹ́ dáadáa bó ye kó ṣe ṣiṣẹ́.

Irú aṣọ wo ni o féràn? Mo féràn aṣọòkè, mo féràn aṣọòkè dáadáa. Aṣọòkè jẹ́ aṣọ tí, aṣọ ìgbà ọjọ́, aṣọ tí àwọn bàbá wa máa ń wọ nígbà tí wọ́n ṣí wà láyé. Nígbà yẹn, kò ní ṣerú àwọn aṣọ táa wa ń wọ báyìí tí ò ní bo ara wa dáadáa. Torí pé abo, abo ló máa bo, tó máa bo apá kan tí kò ní bo apá tó kù. Àmọ́, à, mo féràn aṣọòkè dáadáa torí ó, ó wà ọkè, kò mọ̀ ọ́n, ó wà rere, ó dára gan.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́, ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ yé mi. Àmọ́ tó bá yé mi, ìṣòro níbi iṣẹ́, àmọ́ kò yé mi dáadáa, kò yé mi rárá. Kò yé mi. Ìbéèrè yìí ò yé mi dáadáa.

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, à orí máa ń fọ̀ mí àmọ́ kò kí ń ṣe gbogbo ìgbà. Ìgbà tí orí máa ń fọ̀ mí jẹ́ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ dáadáa, tí mo bá ti ṣiṣẹ́ jù, ti n bá ti ṣiṣẹ́ ṣisẹ ṣiṣẹ, tí mo bá ṣẹ́ tó bá ti ju bó ṣe yẹ kí n ṣe ṣiṣẹ́ lọ, orí máa ń fọ̀ mí. Mo dẹ̀ máa lo òògùn. Òògùn ta máa ń lò n bi bàyí fún orí fífọ́ ni paracetamol. Ti mo bá ti lo paracetamol, tí bá dẹ̀ sinmi dáadáa, àlàáfíà ku gbé. Mo máa padà wá, mo máa, mo máa ní àlàáfíà pipe. Mo máa ń lo òògùn paracetamol dáadáa. Iyen tó rí bá ti ń fọ̀ mí, mo máa ń lo òògùn paracetamol.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò mi bí ọkùnrin tí mo jẹ́. Nínú àpò mi ni mo máa ń fi, òun ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Nítorí tí ó bá wà nínú àpò mi kò ní le sọnù. Ọmọ tí bá di, bá dì mú lọ́wọ́ mi, ó ṣe é ṣe kó sọnù. Ẹ̀ mọ̀ pé kọ́kọ́rọ́ jẹ́ nǹkan tí ó fi bẹ́ẹ̀ tó bí tí ẹ̀ ò bá, tí ẹ bá fi ń ṣiṣẹ́, bá fi ń ṣeré tàbí tí ó bá lọ́wọ́-lọ́wọ́ èèyàn-èèyàn, ẹni yẹ̀n, ẹni yẹ̀n lè máa mọ̀ pé nǹkan wà lọ́wọ́-ọ́wọ́ rẹ̀. Tó bá ń, tó bá ń dìímú, tí ó bá dìímú dáadáa, ó lè sọnù. Ó ṣe é ṣe pé ó máa sọnù. So inú àpò mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Ìgbà mí inú báàgì, mo máa fi sínú báàgì náà. Tí n bá fi sínú báàgì, mo máa fi sínú àpò mi. So tí bá wà nínú àpò mi tàbí inú báàgì mi, ó máa, ó ṣe é ṣe pé ó máa, ó máa, ó máa save níbẹ̀ yẹn. Ó dàbẹ́ yen.

Ṣé o fẹ́ràn lo, ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìgbésókè jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí ohun èèyàn kó, kó, kúsítà káwọn èèyàn lè gbọ́ nǹkan tí èèyàn sọ. Ah, ó dà gan-an, gidi gan, ó dà. Tí ẹ bá lò ó, kò ní mú kí ẹni náà máa stress phone rẹ̀. O, mo fẹ́ràn, mo fẹ́ràn èèyàn, gbé èèyàn personally, mo fẹ́ràn rẹ̀ dáadáa, mo fẹ́ràn rẹ̀ gidi gan. And i love it.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ e yẹn jẹ́ nǹkan tí àwọn onígẹ̀sì máa ń pè ní profit. Mo máa ń ṣètò ẹ̀ dáadáa. Bí mo bá ti ṣe ǹnkan ti mo fe ṣe tán, gbogbo owó tí mo bá rí nínú owó mi, mo máa ń gbìyànjú láti fi ṣe ǹnkan gidi. Mo máa tọ́jú nínú ẹ̀, mo máa tọ́jú ètì mo, màá tọ́jú ìyókù. Mo máa fi ṣe ìtọ́jú tó péye fún ra mi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe, mo máa ń ṣe owó, owó iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ yé mi, àmọ́ bóyá kí n tún kà. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Ìbéèrè yẹn ò fi bẹ́ẹ̀ yé mi, kò yé mi dáadáa báyìí.

Ṣé ojú rẹ dára bẹ́ẹ̀ ni? Ojú mi dára, ojú mi dára, mo sì, mo dẹ̀, mo máa ń rí nǹkan tó, tó wà láti ibi tó jìnnà. Mo sì máa, máa rí nǹkan. Mi ò lo gíláàsì. Mo máa ń rí nǹkan tó wà, tó jìnnà láti ibi tí mo wà. So ó ń mí nu pé ìyẹn, ìyẹn túmọ̀ ní, túmọ̀ pé ojú mi ṣì dára. Mi ò ní le, mi ò ní lo gíláàsì táwọn èèyàn máa ń lò. Tójú wọn bá ti ní, bá ti ní, ẹ́, nǹkan kí nǹkan tí yóò bá da. Tójú wọn bá ti wà fọ́ntì. Àmọ́ èmi máa ń rí nǹkan, mò ń rí dáadáa láti ibi kí nì, ibi tí mo bá wà. Ojú mi ṣì dá, ṣì ṣe dáradára.

Irú kọ̀npútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ní kì í ṣe kọ̀mpútà ayé àtijọ́. Kọ̀mpútà ìgbàlódé ni mo ní, mo de ń lò. Ìyẹn tó ń pè ní PC, personal computer tàbí laptop. Orí ẹsẹ̀ ló máa ń gbé sí tàbí kí wọ́n gbé sí orí tábìlì. Ó fúyẹ́ lọ́wọ́, èèyàn lè gbe tí èèyàn bá ń jáde, tí èèyàn bá ń, tó bá ń lọ sí ibikíbi, èèyàn lè gbé. Kì í ṣe irú kọ̀mpútà ayé àtijọ́ tó ń pè ó tóbi, èèyàn ò ní lè gbé. Ibi kan ló kàn máa wà. Kì í ṣe irú, kì í ṣe irú kọ̀mpútà báyẹn ni mo ń lò. Nítorí pé èèyàn lè, ẹ lè gbé lọ sí ibikíbi tí ẹ bá fẹ́ gbé lọ. Ìyẹn ni àwọn èdè gẹ̀ẹ́sì, èlèdè gẹ̀ẹ́sì máa ń pè ní personal computer tàbí laptop tàbí ǹkan tó máa ń pè ní ǹkan te mi ní níyen.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà mí, ó máa ń gba bí iṣẹ́ ju, bí i, ìgbà mí wá wákati kan, ó lè tó wá wákati kan. Nítorí ọ̀dọ̀ mi sí ibi iṣẹ́ mi fẹ́ na ẹsẹ̀ díẹ̀, ó jìnnà díẹ̀. So ó máa ń gba bí i, máa ń gba bí i, wákàtí kan sí wákàtí kan àtàbọ̀. Ìgbà mí, yẹn tí ń bá rí ọkọ̀ tó máa gbé mi dé ibi iṣẹ́, tí ń bá tètè rí ọkọ̀ tó máa gbé mi dé ibi iṣẹ́, màá lo wákàtí kan. Àmọ́ tí ọkọ̀ yẹn bá pẹ́ kó tó dé, ìgbà mí, ọkọ̀, wákàtí kan àtàbọ̀, ìgbà mí ó máa ń ju bẹ́ẹ̀ lọ náà. So, be mo se máa ṣe nìyẹn.

Ṣé o ní gíláàsì olóòrùn? Gíláàsì olóòrùn yẹn jẹ́ nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní sunglasses. Mi ò ní, mi ò ní gíláàsì olóòrùn iyẹn sunglasses táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè, mi ò ní. Ó ní, ó ní nǹkan tó fi dáa púpọ̀, ìyẹn advantage rẹ̀. Ehn, èèyàn lè wọ̀ ọ́n torí kò da kí ọmọ máa wo òórùn directly, kí ọmọ máa wo òórùn. Tí èèyàn bá wọ gíláàsì olóòórùn, ó máa ń dáàbò bo ojú èèyàn, kò ní jẹ́ kí ìjàmbá kankan ṣẹlẹ̀ sí ojú ẹni náà. Ó dáa gan, àmọ́ mi ò ní òun, mi ò ní gíláàsì olóòrùn. Ehn, ó dà pé mo máa padà ra, mo máa ra, tó bá ṣe di ẹ mo máa ra nítorí àwọn àǹfààní tó wà níbẹ̀, àwọn àǹfààní rẹ̀, ìyẹn àwọn advantage tó wà níbẹ̀ ló máa mú mi kí n ra, kí n ra. Kò ní, mo máa padà ra, mo máa padà ra.

Àwọn app wo ni o máa ń lò jù? Àwọn app tí mo máa ń lò jù, app tí mo lò jù WhatsApp ni mo máa ń lò jù nítorí WhatsApp ni àwọn oníbàárà mi wà jù. Tí mo bá fẹ́ bá wọn sọ̀rọ̀, òrí WhatsApp ni, Whats-WhatsApp ni mo máa ń lò jù. Mo máa ń lo WhatsApp, mo dẹ̀ máa ń lo blockchain app nítorí, eh, mo wà ní crypto. Mò ń kọ́ crypto, mo dẹ̀ ń ṣe crypto, mo máa ń ta àwọn coins, àwọn owó orí afẹ́fẹ́, mo máa ń ta wọn. Mo dẹ̀ máa ra àwọn coins náà. Mo máa ń lo blockchain, mo máa ń lo WhatsApp dáadáa. Mo dẹ̀ tu máa ń lo X yẹn, tán, ẹ́, tí, iyẹn ti, iyẹn ti Elon Musk, iyẹn ti E-- yẹn ti Elon Musk, iyẹn ti Elon Musk.

Ṣé o ní ìforúkọ sílè, sí, sílẹ̀ ní ilé ìdárayá? Ṣé o ní ìforúkọ sílè, sílẹ̀ ní ilé ìdárayá? Ilé ìdárayá yẹn tí mo bá gbọ́ ọ ní, ìyẹn jẹ́, a jẹ hospital. Mi ò ní o. Mi ò ní o. Mi ò ní wá.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn mi, mo máa ń kọ sí, mo máa ń kọ́lẹ̀ ni. Mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀. Bí bá kọ sílẹ̀, mo máa ń, ó máa ń mú mi, ó máa ń jẹ́ kí n lè rántí àdéhùn tí mo ṣe ìgbà tí mo ṣe, ìgbà tí mo ní mo máa fi lé rẹ̀. Mo máa ń kọ sí, mo máa ń kọ síbi kan. Mo dẹ̀ máa tún, máa kọ, máa ń kọ́lẹ̀ ni. Ó dá kí èèyàn máa kọ nǹkan lẹ̀ torí bá ṣe wà, èèyàn ẹlẹ́ra ara ni gbogbo wa. A máa ń tètè gbàgbé nǹkan. Èèyàn lè kọ, èèyàn lè sọ nǹkan ní ìsìnkú gbàgbé ẹ, but nǹkan tí èèyàn bá kọ sílẹ̀ bá ti gbàgbé tó bá fi lè rí nǹkan tó kọ sílẹ̀, a lè rántí pé mo ṣe nǹkan báyìí, mo kọ nǹkan báyìí sílẹ̀. Ti mo máa ń kọ nǹkan tí àwọn àdéhùn mi, mo máa ń kọ sílẹ̀.